Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ọ̀nà púpọ̀ ni mo fi máa ń kojú ìṣòro ní iṣẹ́, ṣùgbọ́n kókó ọ̀nà kan tí mo máa ń gbà tó ṣe pàtó, òun ni pé mo máa ń rí iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ mi. Kò sí ẹni tó máa fẹ́ kí nǹkan rẹ̀ bàjẹ́. Nítorí ìdí èyí, màá ṣe bí ẹni pé iṣẹ́ mi ni, mi sì ní fẹ́ kó bàjẹ́.